Kọfí mímu dáa ní àárọ̀ tàbí nígbà tí èèyàn bá ń wá okun àti ṣiṣẹ́. Bí èèyàn bá ń mu coffee, oorun kì yóò kún, yóò sì ní agbára àti ẹ̀mí àforítì láti lè tẹ̀síwájú, ní ìdí ǹkan kí n kan tó bá ń ṣe. Èmi n kò ní ìfẹ́ sí àti máa mu kọfí ní ibi iṣẹ́ o, nítorí wípé ìwọ̀n bá wákàtí péréte náà ni mo máa ń lò ní ibi iṣẹ́. Láàrín aago mẹ́jọ tí aago mẹ́rin ìrọ̀lẹ́, kò sí oorun kankan tó lè fẹ́ ẹ kùn mi tí n ò fi nílò àti mu kọfí. Nítorí ìdí èyí, èmi ò kí ń mu kọfí ní ẹnu iṣẹ́ o. N kò sọ pé kọfí ò dáa o, ṣùgbọ́n mo máa ń fẹ́ràn àti mu kọfí mi láárọ̀, ìyẹn kí n tó lọ sí ibi iṣẹ́. N kìí mu lẹ́nu iṣẹ́ àbí ní ibi iṣẹ́.

Rárá o, èmi kò ní ọkọ̀ o, nítorí wípé n kò tíì ní owó àti ra ọkọ̀. Ọkọ̀ tó sì wù mí, òun ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí a mọ̀ sí Venza. Owó tí wọ́n sì máa fi ra ọkọ̀ yìí pọ̀ púpọ̀, igba mílíọ̀nù náírà ní ilopo ilọpo ọ̀nà ni. Nítorí iṣẹ́ ni mo ṣe ń ṣiṣẹ́ kì í lè jàre ìṣe, bí bá ṣiṣẹ́, bówo bá dé, n ó ní àǹfààní àti òre ọ̀fẹ́ láti lè ra ọkọ̀. Ṣùgbọ́n ní sáà àti àkókò tí mo wà yìí, èmi ò ní owó láti ra ọkọ̀. Ìdíyi ni èyí tí n kò tíì di ẹni tó ní ọkọ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n bówo bá dé lọ́la, n ó gbìyànjú àti ní ọkọ̀ torí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ da fún ìrìnsẹ̀. Èyí tí òun jẹ́ kí ẹni lani lóogun, ó máa ń mú kí gbogbo ibi tí èèyàn bá fẹ́ lọ kí ó ṣe ní kíákíá. Èyí tí èèyàn ó máa fi gan mọ́tò alùpùpù, èyí tí gbogbo ènìyàn wọ̀ kiri ní ìgboro. Bí mo bá lọ́kọ̀ tèmi, ṣèbí ó fi dá ná ni hun o sì jókòó sínú rẹ gbe lọ síbikíbi tó bá wù mí. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí, èmi ò ní ọkọ̀ o.

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́. Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ní inú ipò ìrẹ́pọ̀ àti ìdùnnú. Mo jẹ́ ẹni tó tẹríba, mo sì jẹ́ ẹni tó lọ́yàyà pẹ̀lú. N kò ń gbo eyàn lẹ́nu. Bi éyàn bá ni adégun, adégun náà ni. Mo jẹ́ ẹni tó ní sùúrù tó ń lọ jẹ́ẹ́jẹ́. N kì í ṣe oníjàgídíjàgan ènìyàn. Mo jẹ́ ẹni tó ní ìwà tútù bí àdàbà. Inú ipò ìfẹ́ àti ìrẹ́pọ̀ ni mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe ní ibi iṣẹ́. Bí n mo bá rí ẹnìkan nínú àwọn akẹgbẹ́ mi tó fajuro, wípé òun ò fẹ́ dá sí mi, n kò ní yọ̀ṣù etè síi, bẹ́ẹ̀ sì ni n kò ní báa bínú. Èmi yóò fi ìfẹ́ fà á mọ́ra. N ó sì fi iwà pẹ́le áti súúrù mi jẹ́ kó ní ìfẹ́ mi. Èyí tí yóò mú ká máa sọ̀rẹ́. Nítorí pé n kò fẹ́ kí n máa ṣiṣẹ́ níbi kan kí rúdùrùdu àti àì nífẹ́ àti àì sí òtítọ́ kó wà níbẹ̀. Inú ìfẹ́ àti àlàáfíà àti ìrẹ́pọ̀ lèmi ti máa ń ṣe iṣẹ́ dáadáa. Nítorí idi èyí ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ní ipò ìrẹ̀lẹ̀ àti ìfẹ́ àti sùúrù.

Orin dídùn, a máa dàbí òògùn ìtura tàbí òróró ìyẹ̀fun ìtura tí a bù sí orí ẹni tí wọ́n á mú kí ara ẹni tùú pẹ̀sẹ̀. Mo nífẹ̀ àwọn orin tí kì í ṣe orin tó lariwo jù, àwọn orin tútù tí èèyàn le gbọ́, tí èèyàn le rí orun sùn. Àwọn orin bí orin ìṣípayá ọ̀run, àwọn orin ìlànà ẹ̀sìn Kristẹni òdòdó, àwọn orin tí èèyàn lè fi mú kí ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ wá látòké. Irú àwọn orin tí mo fẹ́ nìyẹn. Mi ò fẹ́ àwọn orin tó jẹ́ pé wọ́n máa ṣe gbàgbà gbùgbù áriwo, tedẹ́ ayé de tí gbogbo ẹ̀ yóò rí rúduùrúduù, rádárádá. Kì í bá àwọn orin tútù, àwọn orin bí orin ẹ̀mí ní ti ti ẹ̀sìn tí èèyàn lè fi fọwọ́ Ọlọ́run wálẹ̀, àwọn orin tí èèyàn lè gbọ́, tí yóò mú kí orun gan ko kun ni irú àwọn orin tí mo máa nífẹ̀ẹ́ àti máa gbọ́ nìyẹn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà àti dòdò. Mo fẹ́ràn ẹ̀wà lọ́pọ̀lọpọ̀ nítorí bí ó ṣe dùn ní ẹnu. Ó yàtọ̀ gédégbé sí àwọn oúnjẹ tó kù. Bí a bá ṣe ẹ̀wà tán, a lè fi edé si, a lè fi eja gbígbẹ síi, a ó wá fi ata síi, a ó wá fi epo sí, yóò wá rọ̀ lẹ́nu. Ẹ̀wà yàtọ̀ gédégbé sí gbogbo oúnjẹ tó kù. Ẹ̀wà máa ń ṣara loore, a máa ń mú kí àwọ̀ ẹni jọ̀lọ̀, a máa ń mú kí àwọ̀ ẹni tutù. Ẹ̀wà dá gidi gan. Jíjẹ ẹ̀wà ó dáa fún ìlera ara ènìyàn. Ó yàtọ̀ sí staasi tí à ń jẹ nínú oúnjẹ bí ìrẹsì, bí iṣu. Ẹ̀wà yìí nìkan náà la fi la gbogbo àwọn oúnjẹ náà tó dàbí ohun ẹ̀gẹ́ tá ń kó jẹ. Mo ní ìfẹ́ ẹ̀wà gidi gan, tí nbá wa rí dòdò tí a dín sí i lórí pẹ̀lú omi tútù, a! N ó súre fẹ́ni un látayé yìí dorun ni.

Mí ọ jọ́ná, mo máa ń jẹ́ kí fóònù mi kì o gbóná ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíni àárọ̀, ìgbà kejì ni àṣálẹ́. Ìgbà àárọ̀ kùtù, n ò kí fóònù mi bọ́ná, n ó jẹ́ kí ó gbaná, nítorí n ò nílò àti lò ó nígbà tí mo bá dé ibi iṣẹ́. Nígbà tó bá wá di ìrọ̀lẹ́ tí mo ti parí iṣẹ́ mi tí mo sì ń kúrò ní ibi iṣẹ́ mi, nígbà tí n bá délé, n ó tún kì í bọ́ná torí wípé n ò fẹ́ fi ṣe àwọn ǹkan kan tàbí kí n fi wo àwọn àwòrán, eré amóhùnmáwòrán ní orí fóònù náà nítorí pé mo wà n lé. Kó tó wá di wípé mo lọ sí orí ibùsùn mi láti faralẹ́lẹ̀ ní ìparí ọjọ́, n ó kí fóònù mi bọ iná, n ó jẹ́ kí ó gba iná. Nígbà tí èmi bá ń sùn, n ó máa jẹ́ kí fóònù mi gbaná. Nígbà tí n bá máa fijí láàárín òru, yóò ti pé pérére, gbogbo bátìrì rẹ̀ yóò ti gbaná dáadáa. N ó sì lè rí i lò fún ọjọ́ kejì náà.

Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ni mo fi ń tọ́jú èékánná mi. Nígbà tí mo bá sàkíyèsí pé ìdọ̀tí díẹ̀díẹ̀ fẹ́ wà ní èékánná mi, n ó fi bíléèdì há. N ó kókó ti èékánná mi bọ omi, èyí tí mo bu ọṣẹ sí. N ó wá mú kúrò, n o fi bíléèdì há gbogbo ìta rẹ̀, yóò funfun. N ó há gbogbo rẹ̀ láti ìka kíní dé ìka lábẹ́ mi, dé àtàpà kó ni, dé èyí tó kéré jù ní àwọ̀ mi. N ó há àwọn èékánná, yóò funfun. N ó máa yọ àwọn ìdọ̀tí inú èékánná nkúrò. N ó sì gé, n ó gé kó kéré kí ó má ba se jàmbá fún mi nígbà tí n bá fẹ́ yúnra mi tàbí bẹ́ẹ̀ lò míràn ṣeré.

A à, ohun ọ̀ṣọ́, kódà mo ní ìfẹ́ re gidi gan. À, obìnrin ni mí, mo pé lọ́la. Obìnrin ni mí, mà rìn má ṣ'ogẹ. Mà rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dùn, mà tún ṣe ápá gẹngẹ. Èmi ni ìyá àkọ́wá ẹgbẹ́ mi. Obìnrin ni mí, irun obìnrin ló ń ṣugẹ. Kí ló máa ṣe mí tí màa ní n kò ní ìfẹ́ ohun ẹ̀ṣọ́. Èmi ní ìfẹ́ ohun ẹ̀ṣọ́ o. Ọ̀ṣọ́ máa ń tún bu ẹwà kún obìnrin, ó máa ń mú kí ojú ẹni yọ kó gúnrégé. Kò sì ní jẹ́ kí ènìyàn dàbí ọkùnrin, yìnyín ẹni tó bá jẹ́ obìnrin. Ọ̀ṣọ́ da lára, yóò mú kí aṣọ kó dúró gérẹ lorùn eniyan. Bó jẹ́ ago ọwọ́ ni, regẹ́ ara mi ni. Bó jẹ́ ìyẹ́tí etí mi ni. Kódà ẹ ó máa wò mí, ẹ ó sì máa wo pe "à, ọmọ ló dúró tán báyìí, ọmọ ló da báyìí." Bó jẹ́ ti góòlù ọrùn nkọ́. Mo ní wọ́n won pọ̀ jàbúrátà ní ilé mi, dé tí ọ̀ṣọ́ ẹsẹ̀ mo ní mo sì ń lò. Kódà bí n bá rí ọ̀ṣọ́ tó jáayì, tó da gan, n kò ní bìkítà láti fẹbi panú láti ra ohun ọ̀ṣọ́ náà.

Ohun tí mo rántí nígbà tí mo wà ní ọmọdé, hmm, mo rántí ìgbà tí ìyá mi mú mi lọ sọ́dọ̀ ìyá ìyá mi ní ìlú Benin Republic. Mo rántí gbogbo eré pá tí mo máa ń ṣe. Mo rántí bí mo ṣe máa ń lọ tọ́ da àwọn ìyàwó ilé láàárín àwọn agbolé ibẹ̀, tí wọ́n ó sì máa ń sunkún sí wọn wípé mo fẹ́ jẹ lẹ́dẹ̀, mo fẹ́ jẹ lẹ́dẹ̀. Kódà ó ní ìyá àgbà kan tó dàbí ìyálé fún ìyá ìyá mi ní abúlé náà nígbà un. Gbogbo ìgbà tí ìyá yìí bá ti fẹ́ lọ ìlú òdìkejì lọ ṣe káràkátà ló máa ń dì mí dání. Yóò máa mú mi kiri, wọ́n ó sì máa tẹ̀lẹ́ kiri gbogbo ìlú tó bá lọ. Ibi tí mo fẹ́ran ẹlẹ́dẹ̀ dẹ̀ kékeré mi, wọ́n fún mi ní orúkọ "Ìyá bílí fún mi lẹ́lẹ́dẹ̀ ẹ́". Kò sí ìgbà tí mo máa ń jókòó tí èrò yì bá wá sí ọkan mi pẹ̀lú bí mo ṣe dàgbà tó yìí tí ẹ̀rí kìí bù jáde lẹ́nu mi wípé áà, ayé ọmọdé máa wá dùn o. Ṣé èmi náà làwọn èèyàn dẹ́ ń pè ní ìyá bílí fún mi lẹ́lẹ́dẹ̀ ẹ́? Kódà di bí mo ti ṣe dàgbà yìí, tí mo ti tó ọmọ ogún ọdún ó lé mẹ́jọ, mo ṣì ní ìfẹ́ àti máa jẹ ẹran ẹlẹ́dẹ̀. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí, àá! Ọ̀rọ̀ tó máa ju ogún ọdún sẹ́yìn máa ni. Mo ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ogún ọdún ó lé méjì sẹ́yìn ni ìgbà tí mo ń sọ yìí.

Èmi fẹ́ran tea ó, tea láyòo mi. O lè mú tea bá yè bá gbà mí ní àárọ̀, ọ̀sán, alẹ́. Kódà bá jí mi lójú òrun lóru bí n bá rí tea wun ò mú. Mo nífẹ̀ẹ́ tea gidi pé ó ṣe mí bíi kí ń má mú bí i omi ni lójoojúmọ́. Ibi tí mo kúndùn tea dé tí mo nífẹ̀ẹ́ rẹ̀, tí mo kúndùn ẹ̀ dé, bí n bá wá rí búrẹ́dì tó rọ̀, ẹ̀yí tó funfun. Àh! Kí n fi lo tea náà. Kódà bí ènìyàn bá gẹṣín nú mi, kò ní kọ ṣẹ̀. Kí wọn bá bá mi wá omi tútù ní alẹ́ láti fi po tea, bí n bá múrú rẹ̀ ní alẹ́, omi tútù pẹ̀lú tea ní alẹ́, wọn ó sùn lọ fọnfọnfọni bí ẹni jẹ tẹ́tẹ́. Bí n bá sì wá rí tea ní òwúrọ̀ kí n tó lọ ibi iṣẹ́ mi pẹ̀lú omi gbóná, àh! Kódà wun ó ṣàdúrà fún ẹni náà tó bá bá mi pèsè rẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ òwúrọ̀.

Rárá o, èmi ò ní ẹranko ọ̀sìn o. Kìí ṣe wípé kò wù mí láti ní ohun ọ̀sìn, ṣùgbọ́n owó ni ò sí. Owó ni, bó oùn ò bá sí n nlé, kẹ́ni kẹ́ni máa dàbàá lẹ́yìn òun. Bówo bá wà lọ́wọ́ mi, oun ọ̀sìn tó wù mí àti sì ni ajá àti olóńgbò funfun. À! Mo máa nífẹ̀ẹ́ olóńgbò funfun o, wọ́n máa ń rẹwà láti wò, bẹ́ẹ̀ sì ni àwọn ajá èyí tí kì í ṣajá ìbílẹ̀ o. Mo nífẹ̀ẹ́ àwọn oun ọ̀sìn méjì yìí. Tí n bá wá rí ẹyẹ odídẹrẹ́ kó ṣẹlẹ̀ kẹta wọn, ìyẹn ẹyẹ tó máa n sọ̀rọ̀ bí èèyàn, kó dà, inú mi yóò dùn láti írun ori mi yìí de àtẹlẹ ẹsẹ̀ mi. Owó ni ó jẹ́ n ni oun ọ̀sìn o, ṣùgbọ́n bówó bá wà, àwọn oun ọ̀sìn mẹ́ta yìí, àkọ́kọ́ ajá èyí tí ń ṣajá ìbílẹ̀ tò ke òkun, èkejì ni olóńgbò funfun èyí tí kì í ṣe olóńgbò ìbílẹ̀ tí àwọn ti ará ìlú òyìnbó, èkéta ni ẹyẹ odídẹrẹ́ èyí tí àwọn òyìnbó ń pè ní parrot, òun ni mo nífẹ̀ẹ́ sí. Tó wo bá wà lọ́wọ́ mi, n ó ra mẹ́tẹ́ẹ̀ta yìí, n ó sì máa sìn wọ́n.

Fóònù alágbèéká tí mò ń lò ni àwọn fóònù tí ojú rẹ̀ yóò tó bí i miringidi. Èyí kì í ṣe èyí tí ó ní bọ́tinì o. Orúkọ fóònù alágbèéká mi ni Vivo. Fóònù yìí ó yàtọ̀ sí àwọn fóònù Panda mi èyí tí wọ́n ṣe ní ayédèrú. Ògidì ni fóònù alágbèéká mi nítorí pé kò wọ́pọ̀ lọ́wọ́ àwọn ènìyàn. Ìwọ̀nba àwọn èeyàn péréte ló ń lo fóònù alágbèéká tí mò ń lò, èyí tí orúkọ rẹ̀ jẹ́ Vivo yìí. Ṣùgbọ́n bí ó bá bàjẹ́, àtírí ẹ̀yà ara ẹ̀ yóò ṣòro díẹ̀ nítorí ó jẹ́ fóònù alágbèéká tí ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrín àwọn ènìyàn àti wípé n kò ní ìfẹ́ sí nǹkan tó jẹ́ wípé n óò ri lọ́wọ́ táyé, n óò tún rí lọ́wọ́ tàmí do. Èyí ni mo ṣe ń lo fóònù alágbèéká Vivo yìí. Iṣẹ́ orí rẹ̀ sì dáa. Kódà ẹ̀rọ kámẹ́rà èyí ta fi ń ya àwòrán, ó da o sì mọ́ ẹni bí ó rẹwà bó ó fi ẹ̀yà àwòrán ara fóònù alágbèéká mi ya fọ́tò, yóò rẹwà lójúkan náà ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ìdí tí mo fi ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá ni fún ètò ìlera pípé ara mi. Ìdí tí mo sì fi máa ń lọ ilé ìdárayá, ìyẹn ni gbogbo òpin ọ̀sẹ̀ ni láti lè ní ara tó péye, láti lè ní àlàáfíà pípé. Ilé ìdárayá jẹ́ ibi tí àwọn èèyàn máa ń lọ láti lè dárayá, èyí tí wọn kò rí ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí dé òpin ọ̀sẹ̀. Mo mú ọjọ́ mẹ́ta láàárín ọ̀sẹ̀ láti máa lọ ilé ìdárayá. Ni ọjọ́ Ẹtì, èyí tí ó ṣe ọjọ́ kẹfà nínú ọjọ́, mo máa ń lọ láti àárọ̀ da ìrọ̀lẹ́. Ilé ìdárayá ni n ó wà, n ó ti ṣe tó gbogbo ohun tí mo máa nílò láti lọ ní ibẹ̀. Ibẹ̀ ni wọ́n ó fi ṣe ilé ní ọjọ́ náà. Lẹ́yìn ọjọ́ Ẹtì, n ó tún mú ọjọ́ mi tó bá ṣe déédéé fún mi ní ìgbà tí bá ti parí iṣẹ́, ṣùgbọ́n mo máa jẹ́ kó bọ́ sí ìrọ̀lẹ́. Ìdárayá da fún ara, ìdárayá da fún ìlera pípé ẹni láti lè dàbí ọ̀dọ́, láti lè mú kí àwọn egungun ara ẹni kó máa sán jẹ́ńjẹ́ń, kí èèyàn sì wà ní àlàáfíà pípé èèyàn ṣé é fi ṣe ìdárayá. Ìdí nìyí tí mo lọ fi fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá láti lè ní àlàáfíà tó péye, láti lè dùn-ún rí wò lójú.

Àwọn ojú òpó ayélujára mélòó kan ni mo wà. Mo wà ní ojú òpó Facebook, mo wà ní ojú òpó WhatsApp, mo wà ní ojú òpó Snapchat, mo sì wà ní ojú òpó TikTok. Èyí ti ń ṣe ojú òpó mẹ́rin. Mo wà ní ojú òpó yìí láti lè fi mọ nǹkan tó ń lọ ní ìgboro àti láwùjọ gẹ́gẹ́ bí ẹni tí kì í fi bẹ́ẹ̀ sábà jáde. Ìdí nìyí tí mo fi wà lójú àwọn òpó yìí. Ojú òpó TikTok mi èyí ni oju opo tí mo máa ti n wo gbogbo amóhùnmáwòrán àwọn eré tí ń mú kí ènìyàn dẹ́rìn pòṣónú, èyí tí má ń mú kí ènìyàn gbàgbé ìrònú. Ìdí tí mo fi wà lójú òpó TikTok nìyẹn, kí n lè fi máa wo oríṣiríṣi nǹkan àti ibi tí n kò dèrí, kí n lè máa fi máa wò wọ́n, báwo ènìyàn ṣe ń ṣeré, báwo ènìyàn ṣe ń pàyàn lẹ́rìn-ín. Ìyíkejì ojú òpó ayélujára Facebook, èyí ni fún mi láti lè wà papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a jọ ṣègba ewé àti àwọn ènìyàn tí a kò sí ní ìlú kannán ṣùgbọ́n tó jẹ́ pé a ti mọ ara ri nígbà kan. Mo mọ̀ wípé ọjọ́kọọjọ tí ọkàn wọn bá fà sí mi, orí òpó ayélujára yìí náà ni wọ́n yóò lò láti kan sí mi. Ìdí nìyí tí mo fi wà lórí òpó ayélujára Facebook. Mo wà lójú òpó ayélujára mẹ́rin lọ́wọ́lọ́wọ́.